Ní òwúrọ̀, mo máa ń jí ní dédé òru. Tí àláàmú mi bá ti jí mi, mo máa ń jí. Mo dẹ̀ máa dide láti ṣe. Mo máa fò sókè ní ẹ̀ẹ̀mẹ ọgọ́rùn-ún. Mo dẹ̀ máa kàwé. Mo máa kírun. Màá dẹ̀ máa bá nǹkan tó kù lọ nínú routine mi tí mo fẹ́ ṣe nínú to-do list mi.

Mo máa ń fọ aṣọ mi ní ẹẹkan lọ́sẹ̀ tàbí tí mo bá rí pé mi ò fẹ́ kò wù mí kí n rí aṣọ dọ̀tí ní sàkání mi, mo kọ̀ lé kọ̀ gbogbo e pé à je ń fọ aṣọ lé mi o. Àmọ́ nígbà tí mo bá busy ó lè jẹ́ ẹẹkan lọ́sẹ̀ méjì àbí ẹẹkan lóṣù kan. Ṣáá, tàbí tí laundry basket mi bá ti kún, mo máa fọ aṣọ tó wà nínú e kúrò.

Àárọ̀ kùtùkùtù nígbà tí àwọn èèyàn ṣì ń sun ní òru tàbí alẹ́ pátápátá tí everywhere ti dá tí kò sí ariwo kankan ìgbà yẹn ni mọ́ like. Àmọ́ sẹ́rí tí òrùn bá ti ràn báyìí, èmi ò fẹ́ràn rẹ̀ rárá. Èmi ò, èmi ò fẹ́ràn kí ń máa rín nínú òrùn. Mi osi fẹ́ràn ariwo, alẹ́ àti àárọ̀ nígbàtí everywhere ṣì telepepe.

Ẹn kí ṣe gbóògbà àṣá, àmọ́ mo wà climate, mo wà fún nípa kí àyíká wa máa dára. So mo ti gbà ní yanju fun ra mi pé mi ò ní máa lo ọ̀pá ìfà múra, èèyàn tó jẹ́ straw, pé mo máa ma lo cup láti fi jẹ́ kí àyíká wa mọ́ nígbà gbogbo. Bọ̀ mo sì máa ń lo lọ́wọ́lọ́wọ́ báyìí mo sì ń lò, àmọ́ mo fẹ́ di lílò rẹ̀ kù.

Mo wà ní WhatsApp, mo wà ní Twitter, mo wà ní Instagram, mo wà ní TikTok. Ewọ tún ni òun. Àti, gbogbo àwọn ayélujára tí mo máa ń lò nìyẹn. Àmọ ẹyí tí mo máa ń lò jù ni WhatsApp àti TikTok. Mo fẹ́ràn TikTok torí content creator ni ọ̀rẹ́ mi. Mo sì máa ń, mo sì máa ń support rẹ̀. Tó bá ti post, màá lọ like, màá reshare.

Ní àsálẹ́ tí mo, tí school bá sí in session, mo kò lè relax. Àmọ́ tí school bá wá in session, mo ṣẹ̀ máa dé láti school nígbà, o ti máa rẹ mi. So, màá kọ́ rest díẹ̀, tàbí kí n dáná oúnjẹ tí mo fẹ́ jẹ, màá jẹun máa sì sùn. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, tó ẹ pé holiday là wa, mo kọ̀ máa n, mo lè máa kàwé lọ́wọ́ àbí kí n ṣe nǹkan tó wà lórí to do list mi.

Mo máa ń mú àwọn èrò tuntun, mo máa ń mú àwọn èrò tuntun wá tí mo bá kàwé àbí tí mo bá wo àwòrán kan tàbí nínú tí mo bá ń bá àwọn ọ̀rẹ́ mi ní ọ̀rọ̀ táa bá fi ń jomi torí ọ̀rọ̀ láàárín ara wa, èrò tuntun máa wá lórí mi. Tàbí tí mo bá ń sọ, tí mo bá ń yàgbẹ́ lọ́wọ́, tí mo bá ń yàgbẹ́ lọ́wọ́ íyẹ náà, mo máa ń, èrò tuntun máa wá sórí mi, ìgbà yẹn mo máa ń gẹ́tì inspiration.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ ibi iṣẹ́ mi ṣiṣẹ́ pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ àti planning. Mo sì máa ń jẹ́ kí a ṣiṣẹ́ papọ̀ so that à máa lè ní ìlọsíwájú níbi iṣẹ́ wa. À máa ń ṣe nǹkan wà pẹ̀lú ìmọ̀ràn, a máa ń gbó ara wa ní ìmọ̀ràn, a dè máa ń pín iṣẹ́ fúnra wa ṣe, a máa ń ṣiṣẹ́ papọ̀, a máa ń ṣe team working.

Bẹ́ẹ̀ni, mò ń bí à ti n gun kẹ̀kẹ́ àti kékeré nibmo ti mọ̀ ọ́ gún, àmọ́ ó ti pẹ́ tí mo ti gun, ṣùgbọ́n mo sì mọ̀ ọ́ gún lọ́wọ́ lọ́wọ́ báyìí. Àbúrò mi ló kọ́ mi bó ṣe máà ń gun kẹ̀kẹ́. Mo nífẹ̀ẹ́ kí ń máa gun kẹ̀kẹ́, mo dẹ̀ síni llọ́kàn láti ra kẹ̀kẹ́ tí mo bá ti lówó fúnraa mi. Mo láì kẹ̀kẹ́ gan, mo dẹ̀ ṣi máa ra.

Ìgbádùn mi ni kí n jẹun gidi, kí n relax, kí n wa ní good time. Yálà lé mi nikan abí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi pé ká jọ máa sọ̀rọ̀, ká ní a lè play game tàbí ká bá ara wa ṣeré tàbí kí n ní time pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi.

Èmi ò kí fi bẹ́ẹ̀ gbọ́ orin o. Mi ò ń gbọ́ orin lọ titi àmọ́ tí mo bá fẹ́ gbọ́ orin, mi fi bẹ́ẹ̀ gbọ́ orin jare. Mi ò nífẹ̀ orin mi lọ títí bẹ́ẹ̀ han. Àwọn orin tó bá reign tí ó jẹ́ pé ó popular bí i Snapchat sound yẹn ni mo máa ń sábà gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Àwọn ìṣòro láàárín àwọn ẹgbẹ́ mi ni a máa sọ̀rọ̀ ípa nǹkan tó mú nípa ìṣòro yẹn wá. A dẹ̀ máa wo bí a ṣe le, bí a ṣe le lá tayọ nínú ìṣòro yẹn. Tọ́ ba ye pé a need i irànlọ́wọ́ lọ́wọ́ ẹlòmíì, a máa, a máa bèrè ìrànlọ́wọ́. Àmo tó ye i pé nǹkan ta lè ṣe fúnra wa ni á ṣe.

Mo máa ń lo digital well-being nígbà mí láti fi time ara mi, so that mi ò ní lè, mi ò ní lo àkókò tí ò yẹ kí n lò lórí íńtánẹ́ẹ̀tì jù. Mo máa ń make sure pé nǹkan tó wà, tó ṣe pàtàkì mo máa ń ṣe. Mo máa ń try láti má waste time ara mi lórí íńtánẹ́ẹ̀tì láti, mo máa ń lo digital well-being láti fi tie amára mi.

Nínú òṣìṣẹ́ tuntun máa wá bí òṣìṣẹ́ náà ṣe fẹ́ràn iṣẹ́ sí, bó ṣe lè ṣe teamwork sí, bó ṣe máa ń tètè dé ibi iṣẹ́ sí, àti bí ó ṣe ihà tó kọ sí ara àwọn ibìṣẹ́ tó kù, bó ṣe ní ìfẹ́, bó ṣe fẹ́ràn iṣẹ́ rẹ̀ sí. Attitude e toward work máa àwọn ìyẹn, àwọn nǹkan tó ti a máa ń wò lára òṣìṣẹ́ tuntun ni.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran oúnjẹ tó ní ata, a mo kó máa tajù té pé kata má wa máa yọ nímu mi rárá, kó, kó wà moderate kó má ta jù. Ẹ̀hẹ̀ẹ́, nítori to ba ń ti ta jù mo kà á sí punishment ni, mi ò like kí oúnjẹ ta jù lọ titi bẹ́ẹ̀ yẹn ná. Kó ta yẹ́ríyẹ́rí díẹ̀ ni, mi ò fẹ́ kó ta jù.

Tí ó bá yẹ pé ìṣòro tí mo need pọ̀ fún mi, mo lè sọ fún àwọn ará ibi iṣẹ́ mi pé kí wọ́n ran mi lọ́wọ́ nínú ìṣòro náà. Tàbí ó lè jẹ́ ọ̀gá náà tí mo máa lọ gba ìmọ̀ràn lọ́wọ́ wọn bí mo ṣe máa bọ́nu ìṣòro yẹn. Tó bá dé jẹ́ pé nǹkan tó jẹ́ pé èmi nìkan ni mo lè dáṣẹ́ lọ́wọ́ ara mi, mo máa ṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́mù lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí, tí mo bá fẹ́ wà active, tí mi ò fẹ́ kí orun kún mi tí mo bá ń kàwé lọ́wọ́, mo máa ń jẹ gọ́mù láti fi, láti fi jẹ́ kí ẹnu mi máa move. So, mo máa jẹ àwọn gọ́mù tí mo ń like ki n máa jẹ ni Mentos, ehm, Center Fresh, Center Fruits.

Méjji ni mo fẹ́ràn amọ̀ tí mo máa n mu jù. Mo kì sábà mu coffe lọ títí, tí mo bá fẹ́ kàwé ni mo ma mu coffe lálẹ́. Àmọ́ tea mo máa mu tea lóorekoore, mo like kí tea mi kó ki dáadáa kó dẹ̀ ra lọ́wọ́rọ́ àbí kó tutù. Mi ò like tea gbígbóná, mi dẹ̀ like tea tó bá ṣàn.

Mio kí n fi bẹ̀e se yógà, o tí pé tí mo ti ṣe yógà torí mi ò rí ẹni tí o maa má fi hàn mí. Orí YouTube mo ti máa ń wo eyi tí mo máa ń wò, àmọ́ ó ń ṣe mí bíi pé mi ò get e dáadáa. Mii sì fẹ́ kí n máa ní bad posture lára látara pé mi ò mọ nkan tó tọ́ tí o ye kí ń ṣe.

Ní ọdọọdún mo máa ń sinmi ní, ọjọ́ mẹ́lo ló máa jẹ́ bẹ́yen o, eẹ̀méjì lọ́sẹ̀, ẹ́ẹ̀mẹ́rin lóṣù. O jẹ́ ẹ̀méjì lọ́sẹ̀ àti ẹ́ẹ̀mẹ́rin lóṣù saa ni mo máa fi ń sinmi. Tàbí tó bá dẹ pé ara ara mi fẹ́ sinmi dandan dandan, mo máa fúnra mi ní sinmi.

A! Kò ní pàtó, kò ní fixed amount ìgbà tí mo máa ń fọwọ́ mi. Amo máa ń fọwọ́ mi tí mo bá fẹ́ wọnú yàrá ìgbọ̀nsẹ̀, tí mo bá jáde mo máa tún ń fọwọ́, tí mo bá fẹ́ jẹun kí ń tó jẹun mo máa fọwọ́, kí ń tó dáná mo máa fọwọ́, bá dẹ̀ tí jẹun tán naa mo máa fọwọ́. Máa fọwọ́ lóorekoòre láti fi dẹ́kun àwọn kòkòrò àìfojúìyí, iyen tà á mọ̀ sí microorganism.

Mi ò ní ọkọ̀, mi ò tí ì ní ọkọ̀ títí mi àmọ́ lágbára Ọlọ́run, mò ń ṣiṣẹ́ tó, mò ń ṣiṣẹ́ tọ̀ ọ́ pé kí mi náà ní ọkọ̀ ara, ó wù mí kí mi náà ní ọkọ̀ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní ọkọ̀. Bí ọkọ̀ tó wù mí ni Lexus black tàbí ehm Hyundai, Hyundai black. Mo like ọkọ̀ dúdú gidi gan. Tí mo bá lówó gan, boya kí n ra Benz, BMW àbí Ferrari àbí Lamborghini. Mhmm, àwọn ọkọ̀ tí mo fẹ́ràn nìyẹn.

Ní aago mẹ́rin òru ni mo fi ètò aago jíjìn mi sí. Aago mẹ́rin òru, mo dẹ má n, mo má n jí- láti aago mẹ́rin òru yẹn tí mo bá ti jí tí mo ṣiṣẹ́ di- títí di ọ̀sán, mo tún máa take nap nìkan bí aago, aago kan ọ̀sán tí bá ti kírun tán. Mo máa n- mo máa n- mo máa tún sùn oorun díẹ̀ láti fi relax kí n tó wá continue ọjọ́ mi.

Mo fẹ́n, mo fẹ́ ní ní ẹmmm, mo fẹ́ ní ní habit pé kí n maa rí ẹ̀ wo lóorekoore. Àmọ́ lówolowo bayií tí mo bá expect nǹkan àti bá fẹ́ ṣe, bá fẹ́ gba code, mo máa ń check email mi. Tí mo bá expecti bóyá wọ́n fẹ́ deliver order fún mi, mo wa fẹ́ track ibi tí order mi dé lọ́wọ́lọ́wọ́, mo máa ń check email mi. Àbí bóyá wipé mo apply fún nǹkan, mo máa n fẹ́ wò bóyá wón ti mú mi, mo lè check email mi nigbà náà. Àmọ́ mo, mo rí pe o daa keeyan máa check email èeyàn lójojúmọ́.

Bẹ́ẹ̀ni ò mo fẹ́ràn kí n máa ji ní kùtùkùtù. Ní ìgbà to je pé everywhere sì dá gbogbo ohun kan ní kò sí àríwó kan kan mo lè gbọ́ ara mi nkan tí mo bá ń ṣe ohun kan, mo máa wa very productive. Mo lìke kí n máa jẹ́ ní kùtùkùtù kí n ti ṣe gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lo, àmọ́ nígbà tí màá kekere ọwọ́ òsì ni mò ń lò tẹ́lẹ̀. Gránmà mi, ìyá ìyá mi lọ́ gba ọwọ́ òsì mi lọ́wo mi, wọn ò fẹ́ràn rẹ̀ rárá. Bọ̀ èmi, mo bí prefer owo òsì torí pé kò common. Lowo lowo báyìí, ọwọ́ ọ̀tún ni mò ń lò. Right handed ni mí.

Rárá, mi ò kí ń mú coffee níbi iṣẹ́. Omi, mo prefer omi lásán tàbí nígbà mi mo lè mú soda díẹ̀. Ko ń ṣe ibí iṣẹ́ mo tí máa n mú coffee. Ilé ni máa tí mu coffee àbí lálẹ́ tí mo bá fẹ́ wà active ni mo máa n mú coffee. Àwọn àkókò tí mo máa mú coffee nìyẹn.

Bẹ́ẹ̀ni o, mo nífẹ̀ẹ́ ìlera gan-an, mi ò nífẹ̀ẹ́ àìsàn. Mo sì máa ń, mo máa ń gba ní iyànjú fún ara mi pé gbogbo nkan tó bá, tó bá ti ẹnu mi lọ sí inú àgọ́ ara mi pé kó máa jẹ́ nǹkan tó lè fún ara mi ní ìlera. Mo máa ń jẹ èso, mo sì máa ń mu omi dáadáa.

Fóònù alágbèká méjì ni mo ní. Mo ní iPhone mo sì ní Android. iPhone 11 Pro àti Redmi 13C ni mò ń lò. Àwọn fóònù méjì ni tí mò ń lo lọ́wọ́lọ́wọ́ ni yẹ. iPhone yẹn mo máa ń fi ya àwòrán àmọ́ Redmi 13C mi ni active phone mi tí mo máa ń lò lóòrèkóòrè.

Batiri iPhone mi, ó máa ń tètè jo ju batiri Redmi 13C mi lọ. Àmọ́ mo ní, mo ní power bank tí mo máa ń fi ṣe, eh, ìrọ́pò torí iná wa ò fi bẹ́ẹ̀ dá ní ibi tí mò ń gbé. So mo máa ń, mo máa ń manage rẹ̀.

Iṣẹ́ àkànṣe tí wọ́n má a ń yàn fún ra mi lójoójúmọ́ mo ti má, mo ti má a fi sínú to do list tí mo fẹ́ ṣe fún ọjọ́ yẹn. So tó bá ti tó àsìkò tó yẹ kí n ṣe, mo má a ṣe. Tó ba de jẹ́ pé mi ò ní iṣẹ́ àkànṣe kankan, mo kàn má a, mo bá iṣẹ́ lọ tó yẹ kí àwọn normal routine mi ni mo máa bá lọ.

Ọjọ́ Friday ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, torí ọjọ́ yẹn mo máa ń lọ fún jimo, kò sì sí activity púpọ̀ tí mo fẹ́ ṣe. Mo, le, Mo sì fẹ́ràn weekend náà tó yẹ́ pé kò sí iṣẹ́ tí mo fẹ́ ṣe, ọjọ́ ìsinmi ni, àmọ́ ní, mo, Friday ni mo fẹ́ràn jù.

Mo máa ń kàwé. Akẹ́kọ̀ọ́ ṣì ní mi sọ, mo sì máa ń kà ìwé. Mo máa ń kàwé fún ìgbà ta bá ní ìdánwò àbí tí mo bá fẹ́ ṣe tí mo fẹ́ jẹ́ kí ìmọ̀ mi ko kún, mo máa ń kàwé. Mo máa ń ka ìwé, ìwé ilé-ẹ̀kọ́ mi àti ìwé, é, àwọn motivational, motivational books.

Bẹ́ẹ̀ni mo ti ṣìná rí. Ìgbà tí mo koko dé ibi kan tí a lọ fún, a lọ ṣiṣẹ́ ní ibi tó new igba ta waa koko dé ibẹ̀, fún bí ọjọ́ mẹ́ta ni, ta kokọ́ dé ibẹ̀. Àkọ sà ń ṣìná ni, a rí, a tètè dá gbogbo ọ̀nà yẹn torí gbogbo ọ̀nà yẹn jọra. A n ma ṣìná dáadáa ní gbogbo igbà yẹn, bụ́t igbà tó yá tí a ti fi, a ti dá ojú ibẹ̀ yẹn mọ̀, a ṣìná mọ́.

Níbi iṣẹ́ mi, àwọn idojuko tó wà ni pé mo ní lati wà ní, mo ní láti wà ata lati ní gbogbo ìgbà. Iṣẹ́ mi kò, kò gba kí máa, kò gba kí máa ṣe ọ̀lẹ, ó gba kí n ṣiṣẹ́ takuntakun, kí n ní empathy, kí n ní, kí n lè sọ̀rọ̀, kí n lè bá àwọn patient sọ̀rọ̀, kí n lè, kí n lè bá àwọn, àwọn ará bi iṣẹ́ mi kajọ kajọ ṣe teamwork.

Mo máa ń ka dáadáa, àmọ́ tó bá ti gùn jù, èmi o kì n ka o. Àmọ́ èyí tó bá, tó bá jẹ́ mọ́ ọ̀rọ̀ owó tí mo mọ̀ pé ó lè kó mi sí wàhálà, mo máa, mo má ń ka, mo má farabalẹ̀, mo máa ń ka kí n tó, kí n tó tẹ̀síwájú ní nkan tí mò ń ṣe. Mo má ń ka.

Bẹ́ẹ̀ni mo ma ń kọ́we pẹ̀lú ọwọ́. Mo ma ń kọ̀wé pẹ̀lú ọwọ́ mi pẹ̀lú biro, pẹ́ncil àbí joystick. Mo ma ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Mo dẹ̀ lé draw náà díẹ̀.

Ẹ̀mẹ́jì mo máa ń fọ yín mi. Ní àárọ̀ tí mo bá ji, kín n tó jẹun àti ní alẹ́ tí n mo bá sùn lẹ́yìn tí mo bá jẹun ń jẹ́ alẹ́ tán. Ẹ̀mẹ́jì péré mo máa ń fọ ẹnu mi lójoojúmọ́ àmọ́ nígbà mi tó láti rẹ́ mi gan an mo mi n kì í fọ ẹnu yín tí mo, mo kì í fọ yín mi kín n tó sùn àmọ́ ní èyii ṣe ju n ni jẹ ǹkankan mo.

Mo fẹ́ràn, mo fẹ́ràn jijọ̀ amo mi mọ̀ jọ́ dáadáa. Mo sì fẹ́ kọ́ ọ́ bọ́ṣẹ́, bọ́ṣẹ́ máa ń jó dáadáa. Ó wù mí kí n mọ́ bọ́ṣẹ́ ń jó torí mo fẹ́ràn rẹ̀. Àmọ́ ẹṣẹ̀ ijó mi ò bọ́ sí rárárá. Mi ò lè gbé láti ṣafu eyan, àmọ́ mo fẹ́ kọ́ ó wù mí kí n mọ́ bọ́ṣẹ́ ń jó.

Ọjà tuntun, ọjà tuntun wa, iyẹ́n, ó kù sọ́wọ́ àwọn ìjọba ìpínlẹ̀ ibi tí mo wà torí àwọn ọjà ta ní kò tíì kún dáadáa. A mọ̀ bóyá a nílò ọjà tuntun báyìí. Ǹkan tá a nílò ni pé kí ọjà ta ní kó kún dáadáa kí àwọn èèyàn fẹ sí má wá bá àwọn ọlọ́jà ra ọjà dáadáa láti gbogbo àyíká ìlú àyíká.

Ó ń súnmọ́ bí i ago mẹ́wàá sí mọ́kànlá ni ago, àkókò tí mo má ń sùn tí mi ò bá ní nǹkan tí mo fẹ́ ṣe. Àmọ́ tí mo bá ní nǹkan tí mo fẹ́ ṣe, ó máa ń tó bíi nǹkan bí i ago méjìlá kí n tó sùn. Àmọ́ mo nílò, mo fẹ́ràn kí ń má tètè sùn, kí n lè tètè jí ní ago mẹ́rin ní ọjọ́ kejì.

Àà ah, àgbàlagbà ni mí, mo má a tí ń wẹ̀, mo ti le we fún ọmọ kékeré. Mo lè, mo má bí a tí ń wẹ̀, bẹ́ẹ̀ yẹn. Mo lè we fún ọmọ kékeré, mo lè fún ọmọ ikókó, mo si lè we fún àgbàlagbà náà tí ó bá lè dàwe fun ara won. Mo mọ bí a tí ń wẹ̀ dáadáa.

Èmi ò kí ń gé irun mi, mo máa ń ṣe irun mi ni. Obìnrin ni mí, mi ò kí ń gé irun, mo, mo fẹ́ràn kí n máa ṣe irun mi. Mo lè ṣe all back àbí kí n ṣe braids tí mo bá ní owó. Mi ò kí ń gé irun mi rárá. Otipẹ́ tí mo ti máa, àti ìgbà tí mo wà kékeré ni mo máa ń gé irun mi. Àmọ́ lọ́wọ́ lọ́wọ́ tí mo wà yìí, mo máa ń ṣe irun mi.

Ẹni tí ó bá nílò ìrànlọ́wọ́ mi, te mi náà bá ní ní kápa láti ṣé ní àkókò yẹn, mo máa, mo nílò kí èmi náà, mo, mo nífẹ̀ẹ́ kí n máa ran àwọn èèyàn lọ́wọ́ tí mo bá le ṣe, àmọ́ tí mo bá lè ṣe, màá sọ fún wọn, màá ṣi yàn, ó tẹ ìrùn pé à, wọ́n máa ń jẹ́ kí wọ́n rí ìrànlọ́wọ́ tán wá.

Rárá mi ò kí n kọ ìròyìn níbi iṣẹ́, ìròyìn kíkọ, hín, àfi report nìkan. To ba jẹ pé report ǹkan ta ṣe lọ́jọ́ yẹn, ẹ̀hẹ̀h, a sì máa rí, mo sì máa ń kọ yẹn. Àmọ́ pé ìròyìn ǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká wa, hun-un, leyin ta bá fi má fi gist nìkan ló kù.

Bẹ́ẹ̀ni, skin girl, skincare, skincare girly ni mí. So, mo máa ń lo ìpara Dr. Teal's ni ìpara, lórukọ ìpara tí mo ń lò. Mo sì fẹ́ràn kí n máa lò tí bá ti wẹ tán torí mo like òórùn rẹ̀. Mo like, mo like bí ó ṣe máa ń, mo fẹ́ràn bí ó ṣe máa ń rùn ní ara mi.

Tí mo bá ń dúró dè ǹkan tí mo dẹ̀ rí pé ǹkan yẹn má gba àsìkò díẹ̀, mo lè máa play game mo lè máa play game Tavistock kí n ka ǹkan lórí social media tí ǹkan yẹn má fi ready.

Bẹ́ẹ̀ni, mo ti, mo ti ṣé rí. Nígbà tí kò bá sí náà àbí tí kò bá sí nǹkan tí mo fẹ́ fi ṣe, mo lè máa lọ lọ́jọ́ kan fún ọjọ́ kan, àbí nígbà tí ẹ pé mo bá ní exam tó ń bọ̀ lọ́nà tí mo dẹ̀ ní láti lo, mo ní láti lo àsìkò, àsìkò mi lórí ìwé ju gbogbo nǹkan lọ, mo lè ṣe é.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù, mo ní cardigan, mo sì ní ẹm, aṣọ hunhun tí ó lè gba, tí ó lè mú oru wá nígbà tí òtútù bá pọ̀. Mo dẹ̀ ṣi-, mo dẹ̀ ní ẹm, kọ́vrọ̀ náà àti àwọn blanket tí mo máa ń wọ̀ nígbà tí òtútù bá pọ̀ ní ọ̀dọ̀ wa.

Ní ọ̀sán mo láìki kí máa jẹ òkèlè, òkèlè tàbí ǹkan tútù tí òòrùn bá yọ̀ dáadáa. Tàbí kí n jẹ, eh, macaroni àbí spaghetti àbí jollof rice ní ọ̀sán. Ìgbà mí, well most of the time sha òkèlè mo like kí máa jẹ òkèlè.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́, mo láì, mo ní, mo fẹ́ràn ẹ̀gbà ọwọ́ àti òrùka. Iyen àwọn knuckle rings mo fẹ́ràn e gidi gan. Mo sì máa ń wọ ẹ̀gbà ọrùn náà silver àbí gold. Mo fẹ́ràn bead bracelet kí n máa wọ.

Rárá o, mi ò fẹ́ràn kí n máa lọ sí ilé ìsẹ̀mbáyé o. Ìgbàgbọ́ mi kò rọ́pọ̀ mọ́ kí n máa lọ sí ilé ìsẹ̀mbáyé, àti pé àwọn ńkan tó máa n ṣẹlẹ̀ níbẹ̀ mi ò faramọ́. Wọ́n máa n mú kí ẹrù máa ba èèyàn àbí kí ń. Ó takò ìgbàgbọ́ mi. Mi ò fẹ́ràn kí n máa lọ síbẹ̀

Rárá, mi ò ní àwòrán lára, mi ò sì ní èrò láti, láti ní àwòrán. Àwòrán tí mo lè sọ pé mo ní lẹ́ẹ̀kan kan ni tí bá tọ́ láàlẹ́, tí mo fi, tí mo fi ṣe àwòrán òdòdó sí ara mi, ó sì máa padà parẹ́. Àmọ́ àwòrán ti tattoo, rárá mi ò ní, mi ò fẹ́ràn kí ní tattoo tí kò le parẹ́.

Bẹ́ẹ̀ni mo ń bọ́ tí ó ń se oúnjẹ, mo sì fẹ́ràn kí ń máa dáná gan. Gbogbo ounje tí mo bá ń jẹ púpọ̀ nínú rẹ̀ mo máa ń ṣe fúnra mi. Àmọ́ tó pé owó bá pọ̀ lọ́wọ́ mi àbí tí mo nǹkan tí mo fẹ́ jẹ kò sí ní, ẹ́, mi ò ní gbogbo nǹkan tí mo fẹ́ fi ṣe, mo lè rà, mo lè ra ìyi tí won ti ṣe kalẹ̀. Ṣùgbọ́n púpọ̀ nínú gbogbo igbà fúnra mi ni mo máa ń ṣe oúnjẹ tí mo máa ń jẹ.

Mo fẹ́ kọ́ èdè Lárúbáwá, èdè Faransé àti, àti Spanish. Àwọn èdè tó wù mí láti kọ́ ni èèyàn. Mo sì ń kọ́ lórí, mò ń kọ́ Faransé àti Lárúbáwá lórí Duolingo lọ́wọ́lọ́wọ́. Mo lè sọ díẹ̀díẹ̀, òye mi àti àwọn tí mo kọ́ ní ori kuran náà, mo sì, mò ń, mò ń, mò ń try díẹ̀díẹ̀.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé, ilé mi. Mo máa ń gbálẹ̀ ní ojoojúmọ́ àmọ́ mo máa ń ṣe general cleaning ní ti weekend. To jẹ́ pe mo máa mọ́p, mo máa nu gbogbo, mo máa nu glass mi, mo máa nu, mo máa gbá abẹ́ bed mi, mo dẹ̀ máa gbá gbogbo kitchen náà jáde. Ní gbo, weekend ni mo máa ń ṣe ìyẹn, deep cleaning.

Mo fẹ́ràn banana àti chocolate flavor inú ice cream. Àwọn adùn tí mo fẹ́ràn jù ni torí anything chocolate èmi like anything chocolate. Àwọn inú ice cream in particular mo, mo ṣe like adùn ọ̀gẹ̀dẹ̀ kí ọ̀gẹ̀dẹ̀ máa wà nínú ice cream mo fẹ́ràn.